Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni Kérésìmesì nítorí ọdún ayẹyẹ ni. Nínú ọdún tó n bẹ láyé tí Kérésìmesì ló yàtọ̀ tó jẹ́ ọdún alárinrin. Mo fẹ́ràn àjọ̀dún Kérésì gan torí nígbà yìí gbogbo ọjọ́ yóò yàtọ̀, gbogbo ayẹyẹ yóò ma lọ lọ́tùn lósì, àwọn ènìyàn yóò ma pa ẹdíyẹ lọ́tùn lósì, oúnjẹ lọ́pọ̀lọpọ̀ yóò wà, inú àwọn ènìyàn ó dùn, a máa jẹun, inú wa máa dùn, everybody máa fine.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́ rárá o. Mi ò mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́ rárá. Kódà ìgbà tí mo wà ní ọmọdé tí mo máa ń gbìyànjú à ti gun kẹ̀kẹ́, àwọn òbí mi ò kí ń gbà mí láyè. Tó bá fẹ́ gun kẹ̀kẹ́ nílé, won máa na ẹ ni. Torí ẹ́ mi ò mọ bá ṣe ń gun kẹ̀kẹ́ rárá. Ṣùgbọ́n yio wùn mi kì í mọ kẹ̀kẹ́ gun. Torí kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí ó máa ń mú inu ọmọ kékeré dùn nìgbà tá wà lọ́dọ̀. Bá ṣe dàgbà nísìnyí, o sì ń wùn mí láti mọ kẹ̀kẹ́ gun.

Nígbà wo ni o má ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mo má ń ṣe ìmọ́tótó ilé mi ní ìparí ọ̀sẹ̀. Ní gbogbo ìparí ọ̀sẹ̀, mo máa ń kó gbogbo ẹrù mi síta. Bẹ́ẹ̀dì mi, àwọn aṣọ mi, oúnjẹ, abọ́ oúnjẹ mi. Màá dá gbogbo rẹ̀ síta. Màá wá fọ̀, màá sá tó bá yẹ kí n sá, màá fọ́ tó bá yẹ kí n fọ̀. Ti mo bá ti wá kó síta, ti mo sí ti fọ̀ tán, màá wa jẹ́ kí òun kí ó pa dáadáa, kí gbogbo kòkòrò tó lè wà nínú ilé kó jáde. Màá wá mú kòkòrò.

Ní ìgbà wo ni o máà ń fọ ọkọ̀ rẹ? Mo máà ń fọ ọkọ̀ mi ní àràárọ̀ kí n tó jáde kúrò nílé. Bóyá ní aago méje àárọ̀ tàbí aago mẹ́fà àárọ̀ ni mo máà ń jí fọ ọkọ̀ mi. Máa fọ gbogbo ara rẹ̀, máa sì fọ táyà ẹ̀sẹ̀ rẹ̀ kí ó mọ́ tónítóní.

Ṣé o má a ń mu coffee ní ibi iṣẹ́? Mo ma ń mu coffee ní ibi iṣẹ́ dáadáa o. Kódà mo lè mu coffee tó ẹ̀mẹ́ẹ̀rin kílẹ̀ tó ṣù tí mo bá wà níbi iṣẹ́. Coffee má a ń dára fún ara mi torí mi ò kí ń sùn tí bá ti mu coffee. Tí èmi ò bá mu coffee, wọn kò máa f'ọrùn kọ́lẹ̀ kéré ni.

Ṣé o má ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń bẹ̀ẹ̀rẹ̀ ọ̀nà dáadáa lọ́wọ́ àwọn ènìyàn, àbí tí mo bá jáde tí mi ò bá mọ ọ̀nà, ṣo fẹ́ kí n dá kẹ́ ní? Mà á bèrè lọ́wọ́ ẹni tó wà lójú ọ̀nà. Bá wo mo ṣé mà á bére ibi tí mò ń lọ, wọn yóò sì júwe fún mi. Tí n bá tẹ̀lé ìlànà wọn, mà á dé ibi tí mò ń lọ lásìkò.

Ṣé o má n sùn ní ọ̀sán? Mi o kín sùn lọ́sàn òn, òn kẹ, òhun o ki wá sí mi lójú. Gbogbo ọ̀sán, ibi iṣẹ́ ni mo wà tí má a má a ṣiṣẹ́ lò. Ko ṣàyà sí sùn fún mi rárá. Boyà lọ́jọ́ mi ọjọ́ rẹ̀

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo máa ti wíńdò mi kó atẹ́gùn omi má bàà wọ inú yàrá mi. Máa wá lọ gbé bọ́kẹ́ẹ̀tì síta kí òjò le rọ̀ sínú rẹ̀ kí n lè gbé omi sínú yàrá mi. Má gbé omi tí má sì ti gbé omi tán, mà bọ́ sórí bẹ́ẹ̀dì mi. Màdàsobórí, mà sùn lọ bàmù.

Àwọn áápù wo ni o máà ń lò jù? Àwọn áápù tí mo máa ń lò jù ni WhatsApp, Twitter, Instagram, Telegram pẹ̀lú Discord. Àwọn áápù yìí ó ṣe pàtàkì gidi sí iṣẹ́ tí mo ń ṣe.

Nígbà wo ni o má n gẹ irun rẹ? Mo ma n gẹ irun mi ni ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀ méjì. Tí mo ba gẹ irun mi ni eni, ó tún dẹ́yìn ọ̀sẹ̀ méjì míràn kí n tó yẹ irun mi. Torí mi ò fẹ́ràn kí irun má a kún mọ́ mi lórí bí ibú etílé. Tí irun mi bá ti ń tayọ díẹ̀ díẹ̀, n o ti tètè lọ sí ilé barber ko ba mi gé e.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Rárá o, mi ò ní aṣọ wíwẹ̀. Tówẹ̀lì ni mo máa ń ró lọ sí ilé tí mo ilé wẹ̀. Tí mo bá sì ti dé bẹ̀, màá bọ́ra mi sí hóhò láti wẹ̀. Tí mo bá sì ti wẹ̀ tán, màá lo tówẹ̀lì mi láti fi nu ara kí n tó padà sí inú yàrá.

Ṣé o máa ń ṣe yoga? Ẹ̀ kan ni mo ṣe yoga rí, ẹ̀ kan òún náà mo ṣe bí aláìṣe ni. Yoga dára, ṣùgbọ́n mi ò tí really ní ìfẹ́ rẹ̀ lọ bá yẹn ná. Mo ma tó ma ṣelé déédé láìpẹ́ yìí.

Gíga tí mo ga o tó ìwọ̀n bàtà ẹsẹ̀ mẹ́fà àti díẹ̀. Ìgbà tí mo kéré àwọn ọmọ kíláàsì mi ma sọ pé mo ti ga jù. Ìgbà tó yá mo dọ ìyẹ́ gíga mi wò, wọ́n ní pé mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà àti díẹ̀, mo ga.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Mo máa ń nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin. Orin máa ń jẹ́ kí inú mi dùn nígbà tí mo bá wà nínú ọkọ̀. Torí náà ni mo ṣe máa ń pi lé orin oríṣiríṣi nínú ọkọ̀ mi, kí inú mi kí ó lè máa dùn. Mo nífẹ̀ẹ́ orin púpọ̀. Àgàgà àwọn orin ìgbàlódé tí àwọn ọmọdé òní ṣẹ̀ṣẹ̀ ń kọ.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́? Mo fẹ́ràn àwọn orin Yorùbá tàbí orin tuntun tí àwọn ọmọdé òní ṣẹ̀ṣẹ̀ ń kọ. Kódà, orin tí mo fẹ́ràn yóò ṣì máa lọ bí i mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tí mo sì máa ń gbọ́ ní gbogbo ìgbà tí mi ò fi ń ṣeré rárá. Àwọn orin bí i orin fújì tàbí hip hop.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ bíi ago, yẹ̀ríǹgì, ṣéènì ọwọ́ àti ọgbà ọṣẹ. Mo nífẹ̀ẹ́ ohun ẹ̀ṣọ́ gan òun. Kódà ó máa ń gbé ẹwà mí yọ ní tòún, ohun ọ̀ṣọ́ mi o lè jáde láìlo ohun ẹ̀ṣọ́, ó máa dàbí pé ihoho ní mo wa ni.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Damilọ́lá, tí ó túmọ̀ sí kí Olúwa kí ó dá mi ní ọlá, kí Olúwa kí ó fún mi ní ọlá. Òhun ni ìtumọ̀ orúkọ mi. Torúkọ mi ṣe ń jẹ́ Damilọ́lá, ìtumọ̀ rẹ̀ ni kí Olúwa kí ó dá mi ní ọlá.

Báwo ni o ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Tí mo bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn, màá kọ́kọ́ tẹríba, màá sì na ọwọ́ mi síwájú láti gba ọwọ́ wọn. Tí mo bá ti gba ọwọ́ náà tán, màá gbé orí mi wá sí òkè, màá sì rẹrìn músẹ́ kí n tó fi ọwọ́ wọn sílẹ̀, màá tún teríba padà. Ó tán o.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Èmi má ń jẹ ẹran o, kódà mo nífẹ̀ẹ́ ẹran dáadáa. Mi ò lè jẹun láì rí ẹran kódà ẹran kan tàbí méjì ó gbọdọ̀ wà lórí oúnjẹ kí n tó lè jẹ oúnjẹ náà. Mo nífẹ̀ẹ́ ẹran gidigidi gan ni, mii kì í fi ẹran ṣeré. Mo lè jẹ ẹran láàárọ̀, lọ́sàn án, lálẹ́. Mo lè jẹ ẹran ní díndín, mo lè jẹ ẹran ní bíbọ̀, mo lè jẹ ẹran ní yíyan. Ẹran l'ẹran jẹ, mà á jẹ gbogbo ẹ̀ papọ̀.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tó bá di òwúrọ̀, mo máa ń jí láì wọṣọ. Tí mo bá sì ti jí, mo máa dìde, máa lọ sí balùwẹ̀ láti lọ fọ́ ojú mi. Tí mo bá sì ti fọ́ ojú mi tán, máa fọ eyín mi, màá sì lọ wẹ̀. Ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ní òwúrọ̀ rè tí mo bá ti jí.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, àìmọye ìgbà ni mo máa ń kojú àwọn ìṣòro kan tó máa ń fà á tí mo ṣe máa ń pe àwọn olùṣètò ẹ̀rọ. Tí mo bá sì ti pe wọ́n, wọ́n yóò darí mi sí onà tí wọn yóò gbà láti lè wá iyanjú sí ìṣòro náà. Torí náà, àwọn olùṣètò ẹ̀rọ jẹ́ àwọn tí ó ti ràn mí lọ́wọ́ dáadáa sẹ́yìn.

Ṣé o máa ń jẹ gọ́omù? Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ gúọ́mù dáadáa. Kẹ́nu má ì gbòfo, tí n bá ti wà, tí mi ò bá báyàn sọ̀rọ̀ tàbí tí mi ò bái tí ì jẹun, màá yá lọ ra goọ́mù sápó, màá máa jẹ́ lẹ́yọkọ̀ọ̀kan. Tí n bá ti jẹ kan, mo lè jẹ́ fún ogún ìsẹ́jú àbí ọgbọ̀n ìsẹ́jú. Mo máa ń jẹ gúọ́mù dáadáa. Mo nífẹ̀ẹ́ rẹ̀.